Sọ fún wa bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń hàn lórí ojú ẹ̀rọ se gbògbò rẹ̀ dára. Lẹ́tà wo ni ó ń bàjẹ́, ohun tí ó ń sẹ, gbogbo rẹ̀ ló dára. Gbogbo Yorùbá náà ń hàn kedere lójú fóònù mi.

Ṣé o máa n lo èro ìdákẹ́jẹ́jẹ́? Ṣé o máa n lo èro ìdákẹ́jẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa n lo èro ìdákẹ́jẹ́jẹ́ mi ní òrekoore nígbà tí ó bá wù mí.

Ṣàlàyé bí agbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Agbègbè mi dára púpọ̀ o, ó sì rẹwà, ó sì wò jú wí. Àwọ̀ wo ni àwọ̀ tó dáa ni ó máa ń gbe wa ní alẹ́? Iró, ìró tó dùn ni, àti ìró tó dáa. Ẹni tí ó wà lóde, àwọn èèyàn gidi ni ó máa ń wà ní òde.

Ṣàlàyé ìlú kékeré tí o mọ̀ dáadáa, ènìyàn mélòó, ohun tí ó wà níbẹ̀, bí ó ṣe yí padà. Ìlú kékeré jẹ́ abúlé kan kékeré kan tí ó wà ní àwọn agbègbè ní oko, ìbẹ́ sì dùn dáadáa.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Enugu, mo lọ sí Ibadan, mo gb'oyo kọjá, mo gb'ogbomoso kọ̀jà, ṣo mo gba ganbari náà kọjà.

Lérò rẹ, kí ló dé tí ó fi níra fún ènìyàn láti yí àṣà padà? Ìdí pàtàkì ohun tí ó le rán ni lọ́wọ́ ìrírí tirẹ̀ ìyí àṣà padà ó níra púpọ̀ nítorí wọ́n ti àṣà ti jẹ́ ǹkan tó ti wà láti ọjọ́ to ti pẹ́.

Ṣàlaye òfin ere ti o se eré tí ó ń ṣe nígbà èwe, bí ó ṣe ń bẹ̀rẹ̀, bí ó ṣe ń borí, ohun tí ó kọ yọ̀n dá. Òfin ere wa ni kékeré o le díẹ̀ amò o dùn.

Sé o fẹ́ràn jíjó, sé o fẹ́ràn jíjó, sé o fẹ́ràn jíjó. Bẹ́ẹ̀ni. Èmi á máa jo nígbà tí mo bá gbó'lù tí mo gbó'rin, àbí tí èmi nìkan bá wà nínú ilé tí mo play orin, èmí á máa jó kí n máa yò sè sè sè nígbà tí inú mi bá dùn dáada.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza pizza. Mo máa ń gbọ́ ìró rẹ̀ ni o. Miì tíì jẹẹ́ rí. Mo kàn máa ń ríi, miì mọ bó ṣe rí, bóyá ó dùn àbí ó korò ni. Mi ò tíì jẹẹ́ rí.

Ṣé o mọ wọ ìbọ̀wọ́? Ṣé o mọ wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ni, mo mọ wọ ìbọ̀wọ́. Nígbà tí a bá ń ṣiṣẹ́ tó bá attach mọ́, tó bá wà hazardous, tó attach pẹ̀lú chemical àbí nǹkan tó lágbára tó lè ṣàkóbá fún ara.

Le ro rẹ, ṣé ènìyàn yípadà bí wọ́n ṣe ń dàgbà? Ohun tí ó yípadà, ohun tí ó ń dúró, àpẹẹrẹ tirẹ̀, ènìyàn yípadà bí ọjọ́ ti ń borí ọjọ́, bí òṣù se ń borí oṣù.

So fún nípa ero ẹrọ ayélujára ni abúlé? Sọ fún wa nípa ẹ̀rọ ayélujára ní abúlé. Ìgbà tí ó dé, ohun tí ó yí padà, ohun tí ó nira, ẹ̀rọ ní abúlé ó mú ọláju dé dáradára.

Báwo ni o máa ń ṣe, o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Báwo ni o se máa ṣì ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Bí ẹ̀mi bá jí èmi, a ṣádura, máa sì dùú pé "lowọ̀ Ọlọ́hun, totun ni, jẹ́ kí n tó lè kú ní."

Ṣé o ní nọ́mbà orílé? Ṣé o ní nọ́mbà orílé? Ṣé ìwọ ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ ni, ilé kọ̀ọ̀kan ló ní nọ́mbà rẹ̀, ó sì jẹ́ àpẹẹrẹ àmì ìdánimọ̀ oníkálùkù, fún ilé oníkálùkù.

Sọ fún wa nípa ìsàn omi tí ó ń bọ̀ láti òkè. Ibi tí ó wà bí owo rẹ ṣe rí ìgbà tí ó ń lọ. Isan omi tó ń bọ̀ láti òkè jẹ́ ìsàn omi tí ó dára.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Wákàtí ọgbọ̀n náà ni, àbí ìṣẹ́jú ọgbọ̀n náà ni mo máa ń fi sinmi oúnjẹ ọ̀sán mi ta tún fi bẹ̀rẹ̀ iṣẹ́ padà.

Ṣé o mọ̀ bí a ti ń pa ejà? Bẹ́ẹ̀ ni, o mọ̀ bí a ti ń pa ẹja. Tí a bá dé odò, a á ju ìwọ̀n sí odò, wá rí ju àwọn sódò kó sì máa mú ẹja jáde.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo mọ́n bí a ti ń ka àwòrán ilé dáadáa. Lopolọpọ̀ ìgbà nígbà tí mo bá ń kọjá lọ tí mo bàa rí.